Kí ni o máà ń ṣe nígbà tí o bá dúró dè nǹkan? Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá dúró dè nǹkan pò. Nígbà mìíràn tí mo bá ń dúró dè nǹkan, mo máa jókòó fún ìgbà díẹ̀ títí di àsìkò tí ohun tí mò ń dúró dè yóò dé. Ní ìgbà mìíràn, mo máa ń gbàdúrà sí Olúwa kí ohun tí mò ń dúró dè kí ó tètè dé kí ó bọ́ sí i ní ayọ̀ àti àlàáfíà. Bẹ́ẹ̀ ni, nígbà mìíràn pẹ̀lú, mo máa ń ṣe ìwádìí lórí ohun tí mò ń dúró dè lásìkò ìgbà tí mo bá ń dúró dè nǹkan wọ̀nyí.

Báwo ni o ṣe máà ń kojú àsìkò ìparí iṣẹ́? Ọ̀nà tí mo máa ń gbà fi kojú ìparí iṣẹ́ pọ̀ nínú kí n yára mọ́ iṣẹ́ láti lè parí iṣẹ́ mi ní àkókò tí iṣẹ́ bá ń lọ sí ìparí, àbí kí n pe àwọn alájọṣìṣẹ́ mi kí wọ́n ràn mí lọ́wọ́ láti parí iṣẹ́ péréte tó kù ní ìparí, àbí kí n lo ẹ̀rọ kọ̀ǹpútà gẹ́gẹ́ bí maṣíìnì tó lè ràn mí lọ́wọ́ láti dín agbára mi kù àti láti tètè jẹ́ kí n parí iṣẹ́ náà ní ìparí iṣẹ́. Èyí ni mo máa ń lò láti dojú kọ ìparí iṣẹ́ mi nígbà gbogbo.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Oríṣìíríṣìí fìlà ni mo ní. Mo ní fìlà òkè òkun àti fìlà ti ilẹ̀ wa. Oríṣìíríṣìí fìlà ni mo ní. Eléyìí tí a fi asọ rán àti eléyìí tí a fi òfì rán, eléyìí tí a máa dé tó máa ṣe goro lọ sí òkè àti eléyìí tí a máa dé tó ní àyà ní iwájú. Oríṣìíríṣìí fìlà ni mo ri--- ní èyí tí ó yẹ fún ìjáde kọ̀ọ̀kan. Ìkan wà tí mo ní tí mo máa ń wọ̀ lọ sí àjọyọ̀ ọmọ bíbí, ìkan wà fún àjọyọ̀ pápá eré ìtàgé, ìmíì tó ń wà fún àjọyọ̀ ìsọmọlórúkọ. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn fìlà tí mo ní. Mo nífẹ̀ẹ́ láti máa wọ fìlà gan an.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Ọ̀nà tí mò ń gbà ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi pọ̀ púpọ̀. Láàkọ́kọ́ ní ọjọ́ ìbí mi, ní gbogbo ọjọ́ ẹ́tàdínní ogún oṣù kẹta ọdún, mo máa jí ní òwúrọ̀. Ní kété tí mo bá jí lórí ibùsùn mi, màá gbàdúrà pé, “Olúwa fi ọdún kan kún ọdún mi.” Lẹ́yìn èyí, mà á pe bàbá mi àti ìyá mi láti gbàdúrà fún mi fún ayẹyẹ ọjọ́ ìbí mi. Lẹ́yìn èyí ni mo máa lọ sí òpópónà, nibi tí àwọn ènìyàn ma ń dúró sí àwọn tí wọ́n máa ń tọrọ bárà láti jẹ àti láti mu. Màá fún wọn ní oúnjẹ, owó, aṣọ àti olúkúlùkù ẹ̀bùn èyí tí mo ti pèlò sílẹ̀ ni fún ọjọ́ ìbí mi. Lẹ́yìn èyí ni mà á wá sí ilé láti ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi pẹ̀lú ọ̀rẹ́ àti ará ilé. Màá dáná, màá fi lé poti ojọ́ ìbí mi pẹ̀lú àwọn ará ilé àti ojúlumọ̀. Lẹ́yìn gbogbo àjọjẹ àti àjọ̀mù yìí, màá tún gbàdúrà sí Ọlọ́run tí ó jẹ́ kí ọjọ́ náà kó yọrí sí rere tí ó sì jẹ́ kí n rí ọjọ́ náà.

Báwo ni o ṣe máà ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Ibi iṣẹ́ mi kò fàyè gbá láti dáhùn fóònù ní ibi iṣẹ́ yálà ìpè láti ọ̀rẹ́ àbí láti ọ̀dọ̀ mọ̀lẹ́bí. Àyà fi ìgbà tí ó wà tí a yà sílẹ̀ láti jẹun yẹn wákàtí méjì ní gbogbo ìgbà tí mo bá ti wà ní ibi iṣẹ́. Àsìkò tí a yà sílẹ̀ fún mi láti jẹun yìí, ò ní mo máa ń pe àwọn ènìyàn tí mo bá pè àbí àwọn ẹni tí wọ́n ti pè mí tẹ́lẹ̀ tí mi kò sì dáhùn ìpè wọn. Mo máa pè wọ́n fún alára mi. Àkókò yìí ni a yà sọ́tọ̀ láti dáhùn ìpè fóònù mi. Lẹ́yìn èyí, ó tún di ìgbà tí mo bá dé ilé, nígbà náà ni mo tó lè dáhùn fóònù mi.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò, tó lérò fún ìlera? Rárá o, mi ò kí jẹ oúnjẹ tí kò lérò fún ìlera. Nítorí pé ìlera ni ọrọ̀, mi ò kí jẹ oúnjẹ tí ó lè ṣe àkóbá fún ìlera. Kò dára kí ènìyàn máa jẹ oúnjẹ tí kò lérò fún ìlera. Nítorí pé èyí lè ṣe àkóbá fún ìlera ẹni, èyí sì máa ṣe ìjàmbá fún ohun ẹ̀ya ara. Nítorí náà ènìyàn nílò láti máa ṣe àkíyèsí sí ohun tí ó yàn láàyò láti máa jẹ sí inú rẹ̀ nígbà gbogbo.

Àwọn ojú òpó ayélujára wo ni ó wà? Ojú òpó ayélujára púpọ̀ ni ó wà. Ojú òpó ayélujára MTN, a tu ní ojú òpó ayélujára Glo, a tu ní ojú òpó ayélujára Airtel, èyí jẹ́ oríṣiríṣi òpó ayélujára, èyí tí a ní òmíràn tó wà ní ìlú òyìnbó tí ó jẹ́ ojú òpó T-Mobile àti ojú òpó Visafone, a tu ní ojú òpó AT&T, èyí ni ojú òpó ìlú òyìnbó tí ó tún yàtọ̀ sí ti ilẹ̀ wa ní ìlú aláwọ̀ dúdú Nàìjíríà.